Báwo ni ó ṣe máa ń yàn àwọn alábáṣiṣẹ́pọ̀. Ní ilé-iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, nígbà tí a nílò àwọn tó máa bá wa ṣiṣẹ́, a máa ń ṣe nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní interview. A máa ń pè wọ́n láti wá sí ibi iṣẹ́, a máa bi wọ́n lérè, a máa bi wọ́n ẹ̀kọ́ wọn, a máa bi wọ́n ibi tó ti ṣiṣẹ́ rí, a máa bi wọ́n nǹkan iṣẹ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀, a máa ń ṣe ìwádìí lórí wọn, a máa ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ó pọ̀ gan-an kí a tó yan ẹni tó máa bá wa ṣiṣẹ́. A máa ń ṣe interview fún wọn. Interview rẹ̀, ó máa ń jẹ́ nǹkan tó máa ń ṣe fún bí ọ̀sẹ̀ la máa ń ṣe. A máa ń ní ìpele kan, ìpele kejì tàbí ìpele kẹta kí a tó yan ẹni tí a máa ń yàn. Bí ètò yìí la máa ń ṣe kí a tó yan ẹni tó máa bá wa ṣiṣẹ́ àwọn alábáṣiṣẹ́ pọ̀. A máa ń tẹ̀lé àwọn ìlànà àti ètò tí ilé iṣẹ́ ti gbé kalẹ̀ fún àwọn tó fẹ́ bá wa ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wa.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tí àwọn èèyàn bá ń ṣiṣẹ́ papọ̀, àwọn èèyàn láti ì, ì, ì, láti oríṣiríṣi ìpìnlẹ̀, àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ ní ìgbà mìíràn. Àmá, àwọn ìṣòro máa ń jáde, a máa ń ní ìlànà àti ìgbékalẹ̀ ta máa ń tẹ̀lé láti yanjú àwọn ìṣòro yìí. Ilé-iṣẹ́ náà ó ní ìlànà ti ẹ, ó tún ní àwọn ìgbékalẹ̀ ta máa ń tẹ̀lé nígbà tí a fẹ́ yanjú àwọn ìṣòro tó ń ṣẹlẹ̀ láàárín àwọn òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ wa. A ní àwọn ìlànà ta máa ń tẹ̀lé, àwọn òfin ta ti gbé kalẹ̀ táa ti yanjú àwọn ìṣòro tó máa ń ṣẹlẹ̀ ní ilé-iṣẹ́ wa. A tún máa ń bí àwọn òṣìṣẹ́ wa lérè, a máa ń bí wọn lérè, a máa ń ṣe ìwádìí, a máà ń, a máa ń, a máa ń gbé ìṣẹ́ láti mọ nǹkan tó ṣẹlẹ̀ tí a máa ń ṣe àwọn ìwádìí. Oríṣiríṣi ìlànà, oríṣiríṣi ìgbékalẹ̀ ló wà ta ń tẹ̀lé láti yanjú àwọn ìṣòro tó máa ń ṣẹlẹ̀ ní ilé-iṣẹ́

Ní ìgbà wo lo kẹ́yìn lọ sọ́jà? Ó ti pẹ́ díẹ̀ kí n tí mo ti lọ sọ́jà rí. Ìdí ni wípé èmi kọ́ ni mò ń lọ sọ́jà. Mo ti gbà àwọn kan ṣíṣẹ́ tó má ń lọ sọ́jà, tó má ń lọ rán ǹkan ta máa ń lò nílé àti àwọn ǹkan ta máa ń lò ní ibiṣẹ́. Èmi kọ́ ni mò ń lọ sọ́jà. Àwọn ta ti gba ṣíṣẹ́, ta ti fún ní iṣẹ́ àwọn ló máa ń lọ sọ́jà. Àwọn ni máa ń lọ ra àwọn ǹkan ta nílò. Ó ti pẹ́ gan-an tí mo ti lọ sọ́jà láti ra ǹkan fún ara mi. Mo máa rán àwọn èèyàn kó bámi lọ ra ǹkan tí mo fẹ́ rà. Èmi kọ́ ni mò ń lọ sọ́jà fún ara mi láti lọ ra ǹkan. Fún ìdí èyí, ó ti pẹ́ tí mo ti jáde láti lọ ra ǹkan. Mo máa rán àwọn èèyàn ni, èmi kọ́ ni mò ń jáde láti lọ ra àwọn ǹkan tí mo nílò láti ra lọ́jà. Ó ti wá pẹ́ gan-an tí mo ti lọ sọ́jà láti lọ ra àwọn ǹkan.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù tí mò ń lò ni fóònù tí wọ́n máa ń pè ní Tecno Pouvoir. Ilé iṣẹ́ Tecno, awọ́n lọ ṣe fóònù yìí tí mò ń lò. Wọ́n pè é ní Tecno Pouvoir. Ẹ̀rọ́ fóònù alágbèéká tí mò ń lò ni. Fóònù yìí o máa ń ṣiṣẹ́ dáadáa, o maa n sise daadaa, kò kí máa ń fún èèyàn ní dáàmu, kò kí máa ń fún èèyàn ni wàhálà. Tí èèyàn bá ń lò ó, kò kí ní àwọn ìṣòro. To bá fẹ́ pé èèyàn, fóònù yìí won ń ṣiṣẹ́ dáadáa. Tẹ bá fẹ́ fi nǹkan ráńṣẹ́ bíi àwọn íméèlì tàbí o fẹ́ lo àwọn ayára bíi àṣá, ó tún máa ń ṣiṣẹ́ dáadáa. Kò kí máa ń ní ìṣòro nígbà tí mo máa ń lò So, mò ń fẹ́ràn fóònù tí mò ń lò. Ó ń fún mi ní ńkan tí mò fẹ́. Kò kí ń fún eeyan ní dáàmu, kò kí ń máa ń fún eeyan ni wàhálà. Mo fẹ́ran fóònù tí mò ń lò. Irú fóònù tí mò ń lò ni Tecno Pouvoir.

Ṣé wifi rẹ ó yára tó? Wifi ta ń lò ní iṣẹ́ àti wifi ta ń lò nínú ilé ó yára jù. Ó ma ń ṣiṣẹ́ gan, ó ma ń ṣiṣẹ́ bí oti yẹ àti bí ó tó kí wifi yẹn ṣiṣẹ́. Ìdí èyí tí wifi yí wọn ma ń yára ni pé àwa ta ń lò ní iṣẹ́ àti àwa ta ń lò wifi yẹn nínú ilé, a ò pọ̀ gan. Àwọn tó máa ń lò wọn ò fi bẹ́ẹ̀ pọ̀. Nítorí náà a kì í ní èyàn tó ń pọ̀ ní ìgbà kan tó máa ń lo wifi yẹn. Tí èèyàn bá pọ̀ tó máa ń lo wifi, ó máa ń jẹ́ kí wifi yẹn kó máa yára, kó máa ṣiṣẹ́ dáadáa, kó máa fún èyàn ǹkan tí èyàn fẹ́. Fún àwa ní ilé iṣẹ́ àti ilé tí mò ń gbé, wifi ta ń lò ó yára púpọ̀. Nítorí pé àwa ta ń gbé bẹ́ẹ̀ àti àwa ta ń lò á fi bẹ́ẹ̀ pọ̀. A kì í máa ní àwọn tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń lo wifi yẹn. Nítorí náà wifi òun yára gan, ó ń ṣiṣẹ́ dáadáa.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni tí àwọn èèyàn bá pè mí, tàbí tí wọ́n bá fi méséèjì ránṣẹ́ sí mi lórí fóònù mi. Mo ti tan ìkíni lórí fóònù mi. Tí ìpè wọ́n bá wọlé, tàbí nǹkan tó fi ránṣẹ́ tó bá wọlé lórí fóònù mi, fóònù mi máa kí mi. Nítorí pé mo ti tan ìkíni lórí fóònù mi. Tí tan ìkíni lórí fóònù, ó da, ó da púpọ̀. Nítorí pé ó máa ń jẹ́ kí èèyàn mọ̀ ní ìgbà tí wọ́n bá pè èèyàn, tàbí tí wọ́n bá fi nǹkan ránṣẹ́ sí èèyàn lórí fóònù, èèyàn á mọ̀. Nítorí ìkíni yẹn tí èèyàn ti wá fi títàn lórí fóònù wọn. Ó da kí èèyàn máa tan ìkíni lórí fóònù wọn. Ó máa ń jẹ́ kí èèyàn tètè mọ̀ nígbà tí wọ́n máa ń pè èèyàn, tàbí nígbà tí wọ́n bá fi nǹkan ránṣẹ́ fún èèyàn. Ó da kí èèyàn tan ìkíni lórí fóònù wọn.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Mo ti lọ láti forúkọ mi sílẹ̀ nítorí pé mo fẹ́ràn ìdárayá. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìdárayá. Àwọn ilé ìdárayá tó wà, wọn máa ń nílò fún èèyàn láti fi iwé sílẹ̀, láti fi orúkọ èèyàn sílẹ̀ kí èèyàn má lè máa lò bẹ̀ o, kí èèyàn má, má wá síbẹ̀. Wọ́n máa ń ṣe pé ó di dandan kí èèyàn kó forúkọ wọn sílẹ̀, kí èèyàn tó darapọ̀ mọ́ wọn. Fún ìdí èyí ni mo ti lọ fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá tó súnmọ́ mi. Tí n bá ní nǹkan tí mò ń ṣe tàbí tí ọ̀sẹ̀ bá ti parí, mo máa ń lọ sí ilé ìdárayá láti lọ ṣe fàájì, láti lọ bá wọn bẹ̀, láti lọ bá wọn ṣe nǹkan tí wọ́n ń ṣe. Mo ti fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá tó súnmọ́ mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń lò ó. Mo máa ń lò ó ní ilé àti nínú ibi iṣẹ́. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ó da kí èèyàn máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ó máa ń ṣiṣẹ́ dáadáa. Èèyàn, èèyàn, èèyàn máa ń lò ó láti ṣe àwọn nǹkan oríṣiríṣi. Fún èmi, mo máa ń tán, mo máa ń lò ó. Ó máa ń jẹ́ kí iṣẹ́ mi kó lọ déédéé, kò kí ń fa wàhálà, kò kí ń fa ìdààmú, kò kí ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Mo máa ń, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nínú ilé mi àti nínú ibi isẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Mo máa ń lò ó. Mo máa ń sọ fún àwọn èèyàn mi kí wọ́n lò náà torí pé ó da kí èèyàn máa lò ó. Ó máa ń jẹ́ kí èèyàn ṣiṣẹ́ dáadáa, kí èèyàn ṣe nǹkan dáadáa. Mo fẹ́ràn láti lò ó.

Báwo ni ọ ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibiṣẹ́? Nínú ibiṣẹ́, a ti ní àwọn ìlànà, a ti ní àwọn ìgbékalẹ̀, a ti ní àwọn ètò àti àtún ní àwọn òfin tí a máa ń lò. Àwọn ìgbékalẹ̀ yẹn àti àwọn òfin yìí ó wà fún àwọn òṣìṣẹ́ láti tẹ̀lé tí ìṣòro bá wà láàárín àwọn òṣìṣẹ́ ní iṣẹ́. A máa ń tẹ̀lé àwọn ìlànà yìí, a máa ń tẹ̀lé àwọn òfin yìí láti, láti yanjú nǹkan tó ṣẹlẹ̀ nítorí pé ilé iṣẹ́ ti fi àwọn nǹkan yìí kalẹ̀ láti jẹ́ nǹkan tí a máa ń tẹ̀lé ní ìgbà tí ìṣòro bá jáde. A máa ń tẹ̀lé àwọn ìlànà yìí àti òfin yìí láti, láti ṣe gbogbo ìṣòro tó bá ṣẹlẹ̀ ní ilé iṣẹ́.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo ń lò. Mo ti ń lo ọwọ́ ọ̀tún fún ìgbà díẹ̀. Ni àkọ́kọ́, ọwọ́ òsì ni mò ń lò. Ni ìgbà tí mo wá dàgbà, àwọn àgbà wọ́n á sọ wípé kò da fún èèyàn má ti máa lo ọwọ́ òsì. Mo wá bẹ̀rẹ̀ sí í kọ́ bó ṣe ń lo ọwọ́ ọ̀tún láti fi kan nǹkan láti fi ṣe nǹkan. Èmi, èmi ni mo kọ́ ara mi bó ṣe ń lo ọwọ́ ọ̀tún. Nígbà tí mo kéré, nígbà tí mo bẹ̀rẹ̀, ọwọ́ òsì ni mò ń lò láti fi ṣiṣẹ́, láti fi kan nǹkan, láti fi ṣe nǹkan, màá ń lò ọwọ́ òsì. Nígbà tí mo wá dàgbà, tó bá, tó bá wa sọ fún mi pé kò dá kí èèyàn máa lo ọwọ́ òsì, ọwọ́ òsì, mo wá, mo wá kọ́ bó ṣe ń lo ọwọ́ ọ̀tún. Nísìnyí, ọwọ́ ọ̀tún ni mò ń lò. Mo ti wá ń kọ́ bó ṣe ń lo ọwọ́ ọ̀tún láti fi ṣe nǹkan.

Kí ni o máa ń mu ọ rẹ́rìn? Mo máa ń rẹ́rìn tí nǹkan tó ń panilẹ́rìn bá ṣẹlẹ̀, tàbí tí mo bá sọ nǹkan tó máa ń panilẹ́rìn, mà á rìn. Ní ìgbà tí mo ráyè, mo máa ń lọ sí ibi tó máa ń sọ àwọn àlọ́ ìpanilẹ́rìn. Nítorí pé ó dá kí èèyàn máa rerín. Ó jẹ́ nǹkan tó dá, tó dá kí èèyàn máa rerín. Kò kín dá kí èèyàn kan wà kí kò kín rẹ́rìn.